Ah! Iyẹn, iyẹn dá lórí, bí mo bá ṣe rí lọ́jọ́ yẹn. Kòn se gbogbo ìgbà ni mo fẹ́ràn kí n máa ya àwòrán, but nígbà kọkan tí n bá wà pẹ̀lú àwọn ẹbí mi, mo fẹ́ràn kí n máa yàá, kí n máa le fi rántí ọjọ́ tí ọjọ́ yẹn jẹ́. Ó máa ń dùn mi, ó máa ń dùn mọ́ mi nínú tí bá ń rántí, tí n bá dẹ̀fẹ̀ rántí ọjọ́ náà tí ọjọ́ bá, tọ́jọ́ yẹn bá dùn mọ́ mi nínú, màá lọ yọ àwòrán yẹn, màá lọ fi túnwó. So kò i se gbogbo ìgbà ni mo máa ń yàwòrán, but tí bá wà pẹ̀lú ẹbí mi, mo máa ń yàwòrán gidi gan.

Tó bá jẹ́ ọ̀rọ̀ ṣíṣe oúnjẹ, à, àgba ni mí ò, àgba ni mí nìkan máa ṣe oúnjẹ. Mo fẹ́ràn, mo fẹ́ràn kí máa ṣe oúnjẹ, àgàgà oúnjẹ bí ìrẹsì àti ẹ̀wà. Mo dẹ̀ máa ń tẹ̀bà náà, mo lè ro àmàlà, mo lè gúnyán, bó tí ẹ jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ kọ́ yẹn ní, ẹ́hún, èyí tí mo lọ lé láìpẹ́ yìí ni. Kò ì ṣe pé gbó mo mọ iyán náà gun dáadáa, bọ̀ mo mọ̀ bó ṣe ń gúnyán, mo mọ̀ bó ṣe ń ro ẹ́hún, bó ṣe ń ro ẹ̀fọ́, bó ṣe ń sọ̀bẹ̀ ègúré, ẹ́hún, oúnjẹ ohun mo tú mọ̀ ṣe iná. Mo mọ̀ bó ṣe ń ṣe fùfú, mo mọ̀ bó ṣe ń bẹ páákí. Oríṣiríṣi oúnjẹ ni mo mọ̀ ṣe. Ẹ́, kí ń má bọ̀rọ̀ jù gán sẹ̀, ìyàwó mi máa gbádùn mi gan, torí pé kò ì ṣe gbogbo ìgbà ló máa lọ kíṣín láti máa lọ dáná. Ẹ̀mi máa máa dáná fún-un lẹ́kookan. Òun náà dẹ̀ máa gbádùn, kò ì ṣe jẹ́ níyẹn. Mo mọ oúnjẹ ṣe gidi gan ni.

Ah! Ìyẹn máa le láti sọ, torí kò sí oṣù kan nínú ọdún tí mo fẹ́ràn. Ìyẹn oṣù Sẹẹrẹ ni won bi iya mi, so ó wà nù oṣù tí mo fẹ́ràn jù. Dẹ́n òbíbí ni won bí èmi náà, so ìyẹn náà jẹ́ oṣù kan tí mo fẹ́ràn jù. Oṣù ọ̀pẹ jẹ́ oṣù ọdún tí everybody nífẹ̀ẹ́ torí rẹ̀ pé inú ohun gbogbo ènìyàn máa ń dùn, pé ìgbà èèyàn máa ń ráyè èròjú, ó rí ẹbí rẹ̀, á rí ọ̀rẹ́ rẹ̀ tí wọn máa yọ̀pọ̀. So ko si oṣù kankan tí mio fẹ́ràn nínú ọdún, gbogbo oṣù náà ni mo fẹ́ràn.

Ah, ìyẹn máa le gan o, torí mo jẹ́ ẹnìkan tí kò kí ń lo òògùn, mo ti e fẹ́ràn kí n máa lo òògùn rárá ni, mi o ní fẹ́ kí n máa lo òògùn, torí, ehn, nínú ìwádìí tí mo ṣe, mo ríi wí pé kí èèyàn máa lo òògùn nígbà mí ọ máa ń fa ìjàmbá sí ara ju kó ṣe nnkan gidi sí ara lọ. So mi o ní fẹ́ láti máa lo òògùn rárá, mo, mo máa ń gbìyànjú láti má ko jẹ́ pé mo máa ní ààrùn kankan àbí ìdánu kolẹ̀ tí o máa wa fi mú mi tí máa fi gba ilé ìwòsàn lọ láti máa lọ lo òògùn. So òògùn oi ṣe ńkan tí mo máa ń lò lójoojúmọ́.

Mo ní orúkọ ìnagijẹ púpọ̀, ọ, ìkánú orúkọ ìnagijẹ mi ni Bamiski. Ẹ̀, gbà mí rán, ẹ, oríṣiríṣi ènìyàn ní orúkọ ìnagijẹ tí wọ́n máa ń pè mi, bó ti jẹ́ pé àwọn òmíì wà nínú ẹ̀ tí mo fẹ́ràn, ṣùgbọ́n mo ní, mo ní nǹkan tí mo máa ṣe fún wọn kí n máa wò wọ́n náà ní, sínce toti je pe orẹ́ ni, ǹkan tí ènìyàn bá ti rí lára ọ̀rẹ́ náà, ènìyàn máa gbà á bẹ́ẹ̀ ni. Ẹ̀, oríṣiríṣi orúkọ ìnagijẹ, mo ní orúkọ ìnagijẹ tó tó márùn-ún, àń, kò sí, kò sí èyí tí mo padà gba kámú àti èyí tí mo fẹ́ràn àti èyí tí mo fẹ́ràn, gbogbo ẹ̀ náà mo padà gba kámú fún un.

Kò síbi tí mo ò ti lè ra nǹkan. Ìgbà mìíràn wà tó máa jẹ́ pé oúnjẹ, nǹkan jíjẹ àti elo ọbẹ̀ ni mo máa fẹ́ràn láti rà. So tó bá jẹ́ irú nǹkan bẹ́yen ni mo fẹ́ rà, mo máa lọ sí ọjà láti lọ rà. But ìgbà mìí wà tó jẹ́ pé boya bíi ipápánu tí mo lè máa jẹ nígbà tí mo bá ń kàwé àbí nígbà tí ó kọtie wun mi kí kan ti kan ti e da wà láti, láti máa ronú nípa ayé mi tí mo dẹ̀ ní láti máa jẹ nǹkan lẹ́nu, mo máa lọ sí àwọn bí i ilé ìtajà ìgbàlódé tó tóbi, ibe ni mo ti máa ń lọ ra àwọn yen. So ìgbà mìíràn dè wà tó jẹ́ pé nǹkan tí mo bá fẹ́ rà kò kí n sí nítòsí, mo máa need láti bẹ̀rẹ̀ ẹ ní, láti bẹ̀rẹ̀ ẹ lórí afẹ́fẹ́ tí wọ́n á sì bá mi fi ránṣẹ́ sílẹ̀. So kò sí ibi tí mo ò ti lè ra nǹkan, bó jẹ́ ọjà nìi ooo, ilé ìtajà ńlá ìgbàlódé àbí orí a- torí orí afẹ́fẹ́, kò sí iye tí mo ò kí fẹ́ràn ra nǹkan bẹ́ẹ̀.

Mi ò tíì fún èeyan ní ẹ̀jẹ̀ rí. Ẹ̀jẹ̀ mélòó ló wà lára mi tí mo fẹ́ máa fún ènìyàn nìkan? Bi oti e jẹ̀ pé ìgbà mìíràn wà tó máa ń wù mí kí n fún bí ẹni tó "need", tó nílò ẹ̀jẹ̀ ní àsìkò yẹn lọ́wọ́ lọ́wọ́. Ó máa ń jẹ́, ehn, nǹkan tó lè ṣe ìpalára fún èmi gangan fún ara mi, torí mo ń ṣe ẹnikan tó ní ara púpọ̀. "So" tí bá lọ fún èeyan lẹ́jẹ̀, mo lè lọ gba ìbẹ́ kin lọ dákú. "So" mo, mo ò tíì fún ẹni kankan ní ẹ̀jẹ̀ rí.

Mo ti lọ sí ilé oloúnjẹ ní òní. Ohun tí mo dẹ̀ jẹ jẹ́ ǹkan tó, tó dùn mọ́ mi nínú gidigidi. Mo jẹ iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí tó da. Àh! Ká ní mo le fi àwòrán oúnjẹ òún bẹ́ẹ̀ fún un yín, eyin na a mo pé oúnjẹ tó, tó ní ìtumọ̀ ni mo jẹ. Iyán ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú ẹran, ẹran màálù. Ohun ni mo lọ̀fà níle oloúnjẹ. Léni, léni ní owó bí ọ̀sán yìí.

Ọmọ lúàbí ni mí, torí mo wà ní ilé ire tó jẹ́ ilé, mo wà ní ilé ìdílé tó jẹ́ ìdílé rere tí wọ́n dẹ̀ fi ẹ̀kọ́ Yorùbá kọ́ mi dáadáa. Mo jẹ́ ẹnìkan tó máa ń kí àwọn èèyàn púpọ̀. Àgàgà àwọn tó bá ti jù mí lọ lọ́jọ́ orí, mo máa ń kí wọn lọ, kí wọn bọ̀. Ìlé ayé táa wà yìí, àwọn àgbàlagbà míì ohun tó ń gbé lórí ju ẹ̀mí wọn lọ, èèyàn á kí wọn kọjá, wọ́n á fi ojú tẹ́mbẹ́ lù yàn. Idí tó fà á tí mo fi ń kí àwọn èèyàn dàbí alára mọ́ níyẹn. Bò ìyẹn ò sọ ńpé kí ìwà ọmọlúàbí mi kó kúrò lára mi. Mo sì máa ń kí àwọn èèyàn lóòrèkóòrè. Àgàgà tó bá jẹ́ àgbàlagbà tó dàgbà tó lọ́jọ́ lórí ju mi lọ dáadáa.

Tí mo bá ní àǹfààní láti lọ sí ibi kankan tí owó sì wà láti lọ tí kì í ṣe pé mo máa yọ owó lápo árá mi àbí tó máa, ibi tó máa wù mí kí n lọ ni Cayman Island. Ó máa wù mí kí bó tẹ́ jẹ́ olólùfẹ́ kan kì í mú dáni síbẹ̀, kí n ṣe bíi àbí oṣù mẹ́ta àbí oṣù tí won dé, mo máa san owó tí owó máa ma wọ àkáùntì mi tí máa dé máa rí ohun jẹ ní òrékòóré. Ó tí bá ní àǹfààní láti ṣe ọludé lọ sí láti lọ ní ìsinmi nibi kankan, Cayman Island ló wù mí lọ.

Mi ò lérò n pé, ọ̀ọ̀, ẹnì kankan wà ní ilé ayé yìí tí orí ò kí n fọ́. Bí ó ṣe jẹ́ pé ẹlẹ́ran ara ni mí, so ó di dandan kori máa fọ́ mi. Ìgbà mí ò, ó lè jẹ́, rírẹ́ ara ni ó fa orí tó ń fọ́ mi. Ìgbà mí re sì wà tó jẹ́ pé, ọ̀ọ̀, àìsàn ránpẹ́ kan ni ó fa orí fifọ́, so kò sí mó ro boya ẹni kankan wà ṣá tí kò n fọ́ tí orí ò kí n fọ́. So èèyàn ni mí, so orí máa ń fọ́ mi nígbà kúgbà.

Ah, kò sí, kò sí iye ìgbà kan náà ni mo máa ń fi ń lo fóònù mi ní ojoojúmọ́. Ìgbà mìíràn wà tó jẹ́ pè mo máa ń fi fóònù mi kàwé, só lilò rẹ̀ má ń, ó má ń pọ̀ ní irú ọjọ́ bẹ́ẹ̀ yẹn. Ìgbà ọjọ́ mi wà tó jẹ́ pé òún, kò sí ǹkan kan tí mo ń ṣe bí í ọjọ́ àìkú nígbà mí tí kò ní sí nǹkan púpọ̀ tí mo máa ṣe, kò sí nǹkan tí mo máa fi fóònù mi ṣe. Só mo kí ń lò fún ọjọ́ ìgbà pípẹ́ nígbà yẹn. Bò tó bá ti jẹ́ bí ọjọ́ tí mo fẹ́ kàwé àbí tí mo ní nǹkan tó ṣe pàtàkì kan tí mo fẹ́ ṣe, mo máa ń lo fóònù mi tó bi wákàtí mẹ́wàá lójúmọ́. Ìgbà míì dẹ́ wà tó lè jẹ́ pé wákàtí méjì ni.

Tè lè ní mo máa ń gbó orin, kò dé sí irú orin tí mo kin gbó, bó je nigerian afro beat ni àbí foreign blue, ko si eyi ti mo ki n gbo n be, but lenu ojo meeta yi ti moti bere si maa foju si eko mi daadaa, mo ki n fi be gbo orin mo bi ti tele ekan kan boya ti mo ba wa ni ile nikan ni mo maa n gbo orin, but ti n ba ti wa ni ile iwe mo ki n gbo orin raaraa mo— idahun mi si i ibeere yen konle dan taara.

Ìgbà mìíràn wà tí o je un pé tí mo bá fẹ́, tí mo bá fẹ́ sọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́ mi, mo máa fi ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ gbáradì di kí máa kọ sílẹ̀ sí orí note ní orí fóònù mi. Ìgbà mí sì wà tí je pé ùn pàjáwìrì ni tí sọ̀rọ̀ hun máa bá dé, tí ó máa kan tiè fi ọgbọ́n orí tí máa fi bá wọn sọ̀rọ̀. Kò sí èyí tí mo ṣe inú méjèèjì tí kò de ki lo dáadáa. Ìgbà mìíràn wà tí wọ́n pé èyí tí mo fi ọgbọ́n orí ṣe gan self, o máa ń dánmọ́rán, dán yàtọ̀ sí èyí tí mo fi ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ gbáradì fún. Bó bá ṣe wà ni ó máa sọ, bi mo ṣe máa bá wọn sọ̀rọ̀ bóyá tó ní pàjáwìrì ni àbí tó ní gbígbáradì.

Tí ó bá ní èdè kan tó wù mí kí n kọ yàtọ̀ sí èdè Yorùbá àti ti Gẹ̀ẹ́sì tí mo mọ̀, ó máa jẹ èdè Faransé. Èdè òun wà nú èdè tó ṣe pàtàkì nínú ètò ẹ̀kọ́ mi, but àìní olùkọ́ tó máa kọ́ wa dáadáa tó máa fara balẹ̀ ṣe àyànyan gbogbo ohùn giráma ohùn èdè òun, òun ni kò jẹ kí ni, kí ni àǹfààní láti kọ́ ọ ní láti ibẹ̀rẹ̀ ẹ̀kọ́ mi, but ó máa wù mí láti kọ́ èdè Faransé gidi gan.

Ah, èyí jẹ́ ohun tí mò tíì dán wò rí. Àh, ó dé, ó dé ṣeéṣe kí n máa dán wò títí ọjọ́ ogbó ni nítorí mò ń ṣe ẹni tó fẹ́ràn kó, kó máa ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ bẹ́yẹn. Mò, mo kò ṣe nǹkan tí mo ní ìfẹ́ sí, kò dàbí ṣe nǹkan tí mo máa ń ṣe déédéé bẹ́yẹn, kí ó, ìdáhùn mi sí ìbéèrè yẹn ó máa lọ́kọ, ó máa ní kọ́lọ́ diẹ.